Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Mo like ki máa lo àwọn nkan ẹ̀ṣọ́ dédé sára. Bí àwọn ohun tó máa jẹ kí n dúró lára bí àago, bí chain, bí ẹ̀gbà ọwọ́. Àwọn nkan tí mo máa ń nífẹ̀ kí n máa pa sí ara mi niyen o máa n wà lára mi, mo máa ń fi sara mi.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìparí ọdún, ìparí ọdún ìgbà ni àwọn ẹlẹ́sìn kìrìstẹ́nì máa ń ṣe ọdún wọn. Nítorí èyí, mo máa ń nífẹ̀ re. A máa ń ṣe eré, a máa n bá wọn ṣe àjọyọ̀. Ọjọ́, ọjọ́ hún dẹ máa ń jẹ́ ọjọ́ tó da tí inú gbogbo wa máa ń dùn tí gbogbo wa bá ń ṣe ọdún ọ̀ún pẹ̀lú wọn.

Àwọn ìbátan tí mo máa ń tó jìnnà sí mi tí mo máa ń bá wọn sọ̀rọ̀, mo máa ń pè wọ́n lórí fóònù. Igbami a máa ń sọ̀rọ̀ lórí ayélujára, má pè wọ́n a máa barawa sọ̀rọ̀ igbami mo máa pè wọ́n tó bá jẹ́ pé o ní ǹkan tí mo fẹ́ bá wọ́n sọ, ọ̀rọ̀ iṣẹ́, ọ̀rọ̀ ẹbí, ọ̀rọ̀ báwo ni ọ̀rọ̀ wa, báwo ni bí gbogbo wọn ṣe ń ṣe, ṣé ó ń dára? Àwọn nkán tí a máa ń sọ́ náà nìyẹn lórí fóònù tí a bá pẹ́ra wa lórí fóònù.

Ọmọ ìlú Nàìjíríà ni mí, oúnjẹ ta máa ń jẹ jù ní ọjọ́ àjọ̀dún, òun ni jollof rice tó jẹ́ oúnjẹ ọ̀dọ̀ wa, oúnjẹ Nàìjíríà. Tó bá dọjọ àjọ̀dún, oúnjẹ ta máa ń sè ni ti gbogbo wa dẹ máa ń gbádùn rẹ̀ púpọ̀. Àwọn ìyàwó, àwọn tó jẹ́ ara, tó jẹ́ ara ọ bí ìyàwó nílé ẹbí, wọ́n lè tó bi mẹ́wàá tan máa ṣe tí gbogbo dẹ máa gbádùn rẹ̀.

Àti pàrọ̀ ọkàn kò se ǹkan tó le. Bí ó bá ti mọ ohun tí ó bá fẹ́ ṣe, bí ó bá ti mọ pé èyí tó bá kọ́kọ́ fẹ́ ṣe kò sọ́rọ̀ torí ẹ̀, ó dè ní ǹkan mí to fẹ́ gbe, wà ronú bí ó ṣe máa ṣe. Wá le bá pàrọ̀ ọ̀kan e. Ǹkan tó bá fẹ́ ṣe yẹn ó gbọdọ̀ jẹ́ ǹkan tó daa, ó gbọdọ̀ roju tu e. Tó bá roju tu e, wá ṣe ǹkan mì yen. Tó bá fi wá ǹkan tó lè ṣe si tó lè jẹ́ kó da, tó bá ti dára, o lè wá ṣe ìyẹn. Tí imi tó bá fẹ́ mú ǹkan, ǹkan ẹlẹ́kẹ́ji tó fẹ́ mú yẹn bí ó bá da, o lè wá ṣe ikejì. Bí ó bá dárá ju alákọ̀kọ́ lọ.

Rédíò tàbí tẹlifísàn tí mo rántí láti ìgbà kékeré mi, ètò rédíò ni, ètò Baba Ajáskò. Oun ni ètò tí mo rántí nígbà tí mo wà nígbà èwe mi. Ètò yìí jẹ́ ètò tó dùn, ètò tó dùn púpọ̀ nítorí ètò fún àgbàlagbà àti ọmọdé ni. Nítorí pé mo dẹ̀ jẹ́ èwe nígbà náà, mo jẹ́ ọmọdé, mo nífẹ̀ẹ́ ètò yìí púpọ̀. Mo máa ń wo ètò yìí dáadáa.

Bí fóònù mi bá ti gbóná, mo máa gbe jùlẹ́ nítorí mo máa ń tẹ fóònù mi dáadáa. Bí n bá fẹ́ ṣẹ iṣẹ́, òun mo máa gbé. Èyí ni mo máa lò tí màá fi ṣe iṣẹ̀ tí mo bá fẹ́ ṣe. Lílo fóònù rọrùn fún mi. Ni ìgbà mélòó ni ó máa ń jẹ́ kí fóònù mi gbóná? Ó yá bí mi kì n ka, ṣùgbọ́n mo lè sọ pé boyá bí ìgbà bí mẹ́ta àbí ìgbà bí mẹ́rin ní ojoojúmọ́.

Ice cream dùn, ó dùn púpọ̀. Nítorí ẹ ni mó ṣé máa ń láìkì láti máa la. Adùn tí mó fẹ́ràn jù nínú ice cream, òun ni vanilla ice cream. Vanilla jẹ́ adùn tó dùn dáadáa nínú ice cream. Òun ló máa ń wùmí kí n jẹ, òun ni mo máa ń ra tí n bá fẹ ra ice cream.

Àwọn sọọbu kan ti wọn n tun phone se ni komandi ni ipaja. Bí èèyàn bá dé sọ́ọ̀bù yìí, wa rí àwọn tí wọ́n ń tún fóònù ṣe nbẹ́ẹ̀. Orúkọ bọbọ n jẹ́. Kíni orúkọ òun náà ó? Orúkọ rẹ̀ ń jẹ́ Timoti, ó máa ń tún fóònù ṣe, ó mọ fóònù tun ṣe gan.

Nílé tèmi, àwa, àwa gbẹ́ nǹkan táa ń pè ní bore hole water ni, omi ta à ń gbẹ́ sílé wa niyen. Omi tó dára púpọ̀ ni, tí ó dẹ̀ kin fá àìsàn sí ara. Ohun ni à ń lo nílé. Ohun náà la fi ń fọṣọ, ohun la fi ń jẹun, ohun la fi ń dáná, ohun la fi ń mu omi, ohun la n mú nínú ilé. Kò sí ńǹkan ta kí ń lò fún un.

Ìrìnàjò mi tó jìnnà jù, ìlú ìlọrin ni o, òun ṣi ni ìrìnàjò mi tó jìnnà jù. Ó tó wákàtí márùn-ún láti Èkó n bí dé ìlú ìlọrin. Ìlú ìlọrin ni ìrìnàjò tó sì jìnnà jù fún mi tí mo ṣe lọ. Ìṣẹ́ náà, ẹ, ìwé ló kọ́kọ́ gbé mi lọ, ìṣẹ́ náà tún gbé mi lọ sí ìlú ìlọrin.

Ọju ìyá mi ni. Nítorí bó bá ṣe rẹ́rìn, a rẹ́rìn mú ṣe ẹ́eyàn tó ní sùru gan ni. Mi ò kí ń gbàgbé ojú rẹ. Ojú èèyàn gídì ni. Ojú èèyàn pàtàkì sì ló sì jẹ́ fún mi. Ṣé ojú rẹ mo dá ọ mọ dáadáa, mo dá ojú rẹ mọ dáadáa ní ojú ojúmọ́ jọ ń bá ri inú mí máa ń dún, àyọ̀ mi má sì kun.

Mo fẹ́ràn ọjọ́ ajé. Nítorí ọjọ́ tà bími sáyé níyẹn. Ọjọ́ ajé là bími sáyé. Ọjọ́ ọjọ́ tó da. Ọjọ́ ìdùnnú ni. Ọjọ́ ayò dè ni. Nítorí ó dẹ́ tu jẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Ó jẹ́ kó jẹ́ ọjọ́ tí ó da fún gbogbo èèyàn láti lè jáde, láti lè lọ ṣiṣẹ́.

Mo jẹ́ èèyàn tó ń jẹ ẹran o, mo nífẹ̀ẹ́ ẹran, mo máa ń jẹ ẹran púpọ̀. Ṣùgbọ́n ó nírú àwọn ẹran tí mo máa ń jẹ. Ẹran àgbò, ẹran màlúù. Nítorí Mùsùlùmí ni mí, mi ò lè jẹ ẹran ẹlẹ́dẹ̀ àti ẹran ajá. Mi ò lè jẹ àwọn ẹran yìí. Ẹran tí mo lè jẹ òní ẹran màlúù àti ẹran àgbò àwọn méjì tí mo lè jẹ nìyẹn.

Ibẹ̀ ni ìyá bàbá mi ń gbé. Inú abúlé yìí, òun là ń pè ní abúlé séríkí. Abúlé tí wọ́n bí èmi gangan sí fúnra ra mi nìyẹn. Ọmọ abúlé ni mí, mo nífẹ̀ẹ́ kí n máa lọ abúlé tó bá ti diìgbà ọdún. Abúlé mi kún púpọ̀, abúlé mi mo nífẹ̀ẹ́ sí i jù, abúlé mi ló da jù lágbàáyé, abúlé mi, abúlé tí ìyá bàbá mi wà nìyẹn. Mo máa ń nífẹ̀ẹ́ kí n máa lọ síbẹ̀ dáadáa.

Ibi tí mo ti lọ dìdí ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀, àìmọye ọjà ni mo ti lọ tó jẹ́ ọjà ńlá, ọjà Yànpájá, ọjà, ọjà Oshòdì, ọjà, ọjà oríṣìíríṣìí púpọ̀ ló wà. Kò lè-- oríṣìíríṣìí nǹkan ni wọ́n ń tà níbẹ̀, tó bá lọ sínú ìjìnnà Èkó, wà máa rí, wà máa síbẹ̀ oríṣìíríṣìí aṣọ, oríṣìíríṣìí ǹkan púpọ̀ ni wọ́n ń tà níbẹ̀.

Mi ò wo ojú àwòrán lójoojúmọ́ ju ẹ̀ẹ̀kan lọ, bí mo bá ti fẹ́ jáde nílé. Ìgbà tí mo máa wo ojú àwòrán ni lẹ́yìn yẹn mi ò kí ń wo ojú àwòrán mọ́. Nítorí ọkùnrin ni mí, mo sì ní iṣẹ́ púpọ̀ tí mo fẹ́ ṣe tí màá wá dúró tí ojú àwòrán, tí màá ma wo ojú àwòrán lẹ́ẹ̀mẹwà.

Lérò mi o, ohun tí ó ń so ọ̀dọ́ àti àgbà papọ̀. NǸkan méjì ni, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti ọ̀rọ̀ politics. Méjéèjì ló máa ń sọ, wọ́n pọ̀ lọ máa ń bara wọn sọ̀rọ̀. Wọ́n lè pàdé ní ilé tí wọ́n tí ń ta newspaper wọ́n a wá máa bára wọn sọ̀rọ̀. Tàbí ní ilé tí wọ́n ti ń wo bọ́ọ̀lù, ibẹ̀ ni wọ́n ti lè pàdé tán, ti lè bára wọn sọ̀rọ̀.

WiFi mi yára dáadáa, òun ni mo máa ń lò tí mo dẹ̀ máa ń tàn nínú ilé, òun ni mo máa ń fi ṣe gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe lórí. Íńtánẹ́ẹ̀tì. Orí e, ó máa ń rọrùn fún mi láti ṣe iṣẹ́ tí mo bá fẹ́ ṣe. Nítorí àwọn tó ń fún wa ní íńtánẹ́ẹ̀tì lórí e, wọ́n fún wa ní íńtánẹ́ẹ̀tì tó dáa lórí e.